Iye àkókò wo ni mo máa ń lò láti sùn? Àkókò mélòó ni mo máa ń lò láti sùn? Àkọ́kọ́ ni pé mo kọ́kọ́ fẹ́ pín sí ọ̀nà méjì. Ó ń ní gẹ́gẹ́ bí ó ti ṣe, bí wọ́n ti ṣe là kalẹ̀ náà ni pé kí n nú, ó jẹ́, eh, àsìkò tó já síbí pé kí n nú ara nílò láti lè sinmi. Ara nílò láti lè já sí pé kí ni, gbogbo wàhálà, gbogbo jọ̀jọ̀ kóko tó èèyàn bá ti ṣe látàárọ̀. So ara máa nílò ìsinmi. Ó ti yé báyìí torí pé kí n nú kò dá, ẹ́ńjíìnì náà, ẹ́ńjíìnì náà kò kí ń máa ṣiṣẹ́ lọ gbọọrọ. Yóò ní àsìkò kan tó já síbí pé kí n nú, yóò ní láti lè já síbí kó hun náà sinmi, kó hun náà sinmi. So ara wa náà, òun náà ní àwọn àsìkò yẹn tó já síbí pé kí n nú, òun náà, ó yóò fi sinmi. Gẹ́gẹ́ bí àwọn elétò ìlera, ìyẹn àwọn health practitioners or ká sọ p'áwọn dókítà, gẹ́gẹ́ b'ọ́n ti ṣe máa ń sọọ́ náà ni ńpé kí ni o, ara wa nìí ó bùkátà sí ńpé kí ni o eight hours, ìyẹn wákàtí mẹ́jọ, ó kéré tán kéèyàn fi wákàtí mẹ́jọ kéèyàn fi sun. Èèyàn wá le pín sọ́nà méjì, tó já sí ńpé kí ni, lọ́wọ́ àárọ̀, yóò sun bóyá bíi mẹ́rin, then tó bá di ní alẹ́ mọ́ òru, yóò sun mẹ́rin. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń lòó ní òru látara ńpé kí ni o. Òru táa rí yẹn ó já sí nǹkan kan tó já sí ńpé kí ni, gbogbo nǹkan máa ń pa lọ́lọ́. Yóò ní àsìkò kan tó já síbí pé kí n nú, yóò ní láti lè já síbí kó hun náà sinmi, kó hun náà sinmi. So ara wa náà, òun náà ní àwọn àsìkò yẹn tó já síbí pé kí n nú, òun náà, ó yóò fi sinmi. Ohun nígbà yẹn náà, èèyàn ò kí máa ń gbádùn rẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé lóru ni, o ti lọ ń tiẹ̀ nìyẹn. So, nǹkan témi fẹ́ fà yọ ni wípé, eléyìí, generally ni àmọ́ tó bá jẹ́ pé èmi gangan fúnra ra mi, wákàtí tí mo máa ń lò, so, ó, kò ní iye wákàtí kankan pàtó tí mo máa ń lò. Kò níye wákàtí kan pàtó tí mo máa ń lò. Tọ̀ síra wọn. A yàtọ̀ síra wa dáadáa, nítorí pé èmi, mo jéèyàn kan tó já sí ńpé kí ni o, miì kí máa fẹ́ ẹ, miì kí máa ń sùn, miì kí máa ń róorun sùn dáadáa ní alẹ́. Àbí kò yé yín báyẹn? Miì kí máa ń róorun sùn dáadáa lálẹ́, torí ó ní àwọn iṣẹ́ kan àbí iṣẹ́ mìíràn, eléyìí tí mo máa ń ṣe ní alẹ́ torí ńpé kí ni o, àsìkò yẹn nìí, network máa ń dáa. Ìyẹn tí n bá fẹ́ lo ẹ̀rọ ayélujára, àsìkò yẹn ńkọ́ o? Network ó máa ń ṣe dáradára. So, nínú wákàtí mẹ́jọ tí mo sọ yẹn, mo lè lo bóyá bí wákàtí márùn-ún ńbẹ̀. Then, tó bá di ní ọjọ́ kejì, àárọ̀ mọ́sàn-án, so, mo wá le sun wákàtí méjì síi. Ó mean pé láàárín ọjọ́ kan, mo lè lo wákàtí méje. Ìgbà míì náà dẹ̀ wà tó jẹ́ ńpé ó le jù báyẹn lọ. Àmọ́ nǹkan tí mo kàn fẹ́ fà yọ ni ńpé kò sí pé iye wákàtí báyìí, ìyẹn ní dandan, òun ni mo gbúdọ̀ lò nígbà tí mo ba fẹ́ ṣe kí ni o? Nígbà tí mo bá fẹ́ sùn. Ó mean pé àwọn àsìkò kọ̀ọ̀kan le wà tó já sí ńpé kí ni o, mo lè lo wákàtí méje, kódà wákàtí mẹ́fà. Tó bá jẹ́ ńpé ó bá níṣẹ́ tí mo fẹ́ ṣe tó dẹ̀ já sí ńpé kí ni o, ó jẹ́ṣẹ́ kan tó jẹ́ ńpé ó wà urgent, tó jẹ́ ńpé mo gbúdọ̀ tètè deliver rẹ̀. Àbí kò yé yín báyẹn? So, mo lè má lò ju wákàtí mẹ́fà, wákàtí méje lọ. Àmọ́ tó bá jẹ́ ńpé bí weekend, a ti wà ní ìparí ọ̀sẹ̀. So, eléyìí ńkọ́ o? Mo lè máa lo bóyá bí wákàtí mẹ́wàá, kódà mẹ́rìnlá gan-an torí ńpé kí ni o, at that point in time, kò níṣẹ́ kankan tí mo fẹ́ ṣe ní pàtó, kí n kàn máa sinmi náà ni. Àbí kò yé yín báyẹn? Kí n dẹ̀ dẹ́, kí n dẹ̀ make sure ńpé ara mi ńkọ́ o, ó wà nípò, eléyìí tó já sí ńpé kí ni, tó bá máa tún fi di àwọn àárín ọ̀sẹ̀, eléyìí táa fi ń ṣiṣẹ́, kò ní sí wàhálà fún mi. So, ìgbà yẹn náà ńkọ́? Mo lè sun wákàtí mẹ́wàá, mẹ́rìnlá, méjìlá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, torí ńpé kí ni o, oorun súnsùn náà táa rí yẹn, ó ní àwọn àǹfààní eléyìí tí ó máa ń ṣe fún àgọ́ ara wa. Ó ní àwọn àǹfààní dáadáa. Nínú ẹ̀ náà ni ńpé kí ni o, ó máa ń jẹ́ kíyàn ní ìfọ̀kànbalẹ̀. Ó máa ń jẹ́ kí àwọn àgọ́ ara wa náà, kí wọ́n wà in, in a good shape. Ó máa ń jẹ́ k'ọ́n wà ní in a good condition látara ńpé kí ni, òun fúnra rẹ̀ náà, lára àwọn àlàáfíà náà ni. Ẹni tí ò bá róorun sùn, wàhálà ni o, torí ńpé kí ni, ojú ẹ̀ máa pọ́n, orí máa máa fọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, òun náà ni ńpé kí ni o, ká make sure, ká ríi dájú ńpé kí ni o? Gbogbo iṣẹ́ táa bá lè ṣe, gbogbo iṣẹ́ yòówù eléyìí tí à báà lè ṣe, ká make sure ńpé kí ni o, àwọn àsìkò kan wà eléyìí tí a máa yà sọ́tọ̀ láti já sí ńpé kí ni o, ká fi sinmi. Irú ìsinmi wo? Ká fi make sure ńpé a fi ń sùn. Àbí kò yé yín báyẹn? Ká dẹ̀ make sure ńpé a máa ń sùn dáadáa ní alẹ́, torí ńpé kí ni o, oorun alẹ́ ó yàtọ̀ sí oorun ọ̀sán oorun alẹ́ ó yàtọ̀ sóorun ọ̀sán. Oorun ọ̀sán nísìín, oríṣìíríṣìí ariwo kódà ẹlòmíì gan-an, wọ́n le máa pèé torí ńpé kí ni o, ọ̀sán la wà. Generally, ọ̀sán nìí, àsìkò kan ni eléyìí tí a fi máa ń ṣiṣẹ́. Àmọ́ lóru, gbogbo èèyàn náà ló gbà ńpé kí ni o, òru yẹn ńkọ́ o, a gbúdọ̀ fi sùn náà ni. Eléyìí náà ni nǹkan tí mo lè ṣàlàyé nípa iye wákàtí eléyìí tí mo máa ń lò láti fi sùn ní ojúmọ́ kan. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ìbéèrè náà wá yẹn pé, báwo ni mo ṣe ń tọ́jú nọ́mbà fóònù, nọ́mbà fóònù elé ti a mọ̀ sí àmì-dánimọ̀ elé ti ó wà lórí fóònù. Àkọ́kọ́ ni pé ṣé wá rí pé kíyàn ti tó lè ní nọ́mbà lórí fóònù, eyan gbọdọ̀ ní nkan ti a mọ̀ sí SIM card, eyan gbọdọ̀ ní nkan ti a mọ̀ sí SIM card, àbí kò yé bá yẹn? So lẹ́yìn tí ẹ̀yan ba ní SIM card, oríṣìíríṣìí SIM card ló wà. A ní àwọn SIM card kan tó já síi pé kíni o, MTN ni wọ́n. A ní àwọn SIM card kan tó je pé kíni o, Glo ni wọ́n. Oríṣìíríṣìí network báyìí. A ní mi Zain, a ní mi nǹkan wò Airtel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kódà a tun ní mi Etisalat. So nkan ti mo fe fayo na ni pe kini o, se wari ki eyan to le ni nọ́mbà eyan gbodo ni network ti eyan n lo, network yen wa o wa depend lórí ele ti eyan ba fe, àbí ko ye bayen? Fún fún bi—fun bi àpẹẹrẹ, emi nisinyi mo n lo kini o, mo n lo Mtn mo de n lo Airtel. Mo ń lo MTN, mo dẹ̀ tún wà n lo Airtel. So nọ́mbà yẹn ó jẹ́ àmì-dánimọ̀ elé tó jásín pé kíni, ẹnikẹ́ni tó bá nílò ìrànwọ́ mi, ẹnikẹ́ni tó bá needi mi, so tí n bá ti pe nọ́mbà fún, yóò lè save rẹ̀ lọ́dọ̀ tiẹ. Anytime tó bá needi mi, tó bá ti pe nọ́mbà yẹn, yóò wọlé sórí ẹrọ àgbéká tèmi. So a jọ ní ìbánisọ̀rọ̀ báyen. So òun náà wá ní pé kíni o, mélòó ni mo ní, nọ́mbà mélòó ni mo ní. So mo ní nọ́mbà boya bí méjì sí mẹ́ta, bó ti ẹ́ já síi pé méjì ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, torí ẹrọ àgbéká tí mò ń lò SIM card méjì, ayé SIM card méjì ló ní. Àbí kò yé bá yẹn? So gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá, mò ń lo MTN, mo dẹ̀ ń lo Airtel. Ẹlẹ́kejì náà ní pé kíni o, báwo ni mo ṣe máa ń-- torí pé kíni o, gẹ́gẹ́ bí èmi ṣe ní nọ́mbà tèmi, èmi náà ní àwọn ẹyàn tó já sii pé kíni o, àwọn náà mo ní nọ́mbà tí wọ́n lọ́wọ́. Torí pé kíni o, ẹ́yan jọ níwà, a jọ nílò arawa ni. Torí pé ó wà nínú àwọn èèyàn tó já síi pé kíni o, èmi náà lè fẹ́ needi wọn lọ́jọ́ iwájú. So mo ní nọ́mbà tí wọ́n. Báwo wa ni mo se maa n wa tọ́jú nọ́mbà ti won na? Àbí ko ye bayen, báwo ni mo se maa n tọ́jú nọ́mbà, oun na nipe kini o, se ri ero alagbekawa yìí ahh won ti se dáradára torí pé kíni o, ó ti ní àwọn ààyè kan tó já síi pé kíni o, tí ẹ̀yan ba tí lè kọ́ nọ́mbà báyìí, yóò bá wa store rẹ̀. Nkan ti awa ko máa ṣẹ ní pé kíni o, ká forúkọ si látara pé kíni o, nọ́mbà ni o máa ń jọra wọn. So nkan tí ó máa fi dá yàtọ̀ náà ni pé kíni o, each nọ́mbà, ìyẹn ni pé nọ́mbà oníkálukú, ó gbọdọ̀ ní name tag. Ìyẹn ni pé kíni o, ó gbọdọ̀ ní orúkọ tiẹ. Tó bá je pé nọ́mbà ẹlẹ́, bàbá lágbájá ló ni, ẹ̀yan máa fi orúkọ bàbá lágbájá, ẹ̀yan máa fi store rẹ̀. Tó bá je pé nọ́mbà ẹlẹ́, ìyá lágbájá ló ni, ẹ̀yan á fi orúkọ ìyá lágbájá, ẹ̀yan máa fi store rẹ̀. Tí ẹ̀yan ba tí ṣe ìyẹn kọ́ o, ó mean pé nọ́mbà kọ́ o kò ní máa dàrú mọ́ra wọn. Mi ò ní fẹ́ pé bàbá lágbájá ko wá lọ́ jà sii pé ìyá lágbájá ni mo máa pè é. Torí pé kíni o, ní ìpínlẹ̀, a ti ṣe pé kíni o, mo ti fi orúkọ si tó máa je pé kíni o, yóò máa ṣe òpìn ya láàárín nọ́mbà kan àti nọ́mbà mi. Ìgbámí náà dẹ́wàá torí pé kíni o, ẹ́ fóònù náà lè sọnù. So mo lè copy nọ́mbà kí wa lọ store rẹ̀ sórí kíni o, sórí Gmail account mi. So in case tí ẹrọ àgbéká mi tó bá sọnù, so tí bá ti sign Gmail mi sórí ẹrọ àgbéká mi àbí lórí kọ̀m̀pútà náà ni, tí bá ti sign Gmail yẹn, àwọn nọ́mbà kọ́ o, àwọn oríṣìíríṣìí nọ́mbà elé tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bá mi gbé wá, yóò gba mi gbé wá. Elé tí n bá nílò, màá padà tó wá sí rẹ̀ sórí fóònù. Elé tí mi bá dé bùkátà sína, yóò máa wà lórí kíni o, yóò máa wà lórí Gmail mi. Àbí kó já sii pé kíni o, kí ntí ẹ ní file àbí ìwé tó já sii pé kíni o, màá kó wọn síbẹ̀, so màá lọ tọ́jú wọn. Torí pé kíni o, ìgbámí náà lè wà tó jásín pé kíni o, wọ́n lè hack Gmail èyàn. Tó bá hack Gmail, ó mean pé gbogbo nkan tó wà lórí Gmail yẹn kọ́ o, ó ti lọ ní. Àmo tí n bá kọ́ síta, mo lè kọ́ sínú file, mo lè kọ́ sínú ìwé kan, so màá lọ tọ́jú ẹ̀. Yóò jásín pé kíni o, èmi nìkan ni màá mọ ibi tí mo fi ìwé mi sí, àbí kò yé bá yẹn sọ̀? Àmọ́ èlé tó fi ránrun ju náà ni pé kíni o, tó bá je pé Gmail náà bá léyàn bá a ni, kí ẹ̀yan fi sórí ẹ. Ẹ̀yan dẹ̀ máke sure pé kíni o, nkan tó já síi pé kíni o, ó wà secure dàda ni. Kì í ṣe pé nkan tó jásín pé kíni o, ẹ lò mí ko o yóò ní access síi láti lè já sii pé kíni o, yóò wá máa wọ inú Gmail wa láti lè lọ máa jí àwọn information àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So oun na ni nkan ti mo le so nípa bi mo se maa n tọ́jú àwọn nọ́mbà lórí fóònù mi akoko na ni pe kini o ki eyan to le ni nọ́mbà eyan maa ni nkan ti a mo si Sim card. Àwọn SIM card yẹn, àwọn network, àwọn èni tó je pe won ní SIM card, lo máa wa feyàn ní nọ́mbà. Ó ti yé bá yẹn. So èmi fúnra ara mi, mo gbọdọ̀ mọ nọ́mbà tèmi lórí. So that tẹ́ ẹ lò mí náà bá nílò rẹ̀, so tí bá ti mọ nọ́mbà tèmi lórí, ẹlòmíràn tó bá nílò rẹ̀ máa kọ pé fún un ní orí náà ni. So àwọn tó bá de jẹ́ pé èmi náà bá nílò tí wọn, màá gba sórí ibi kan, then màá store rẹ̀ boya sórí Gmail mi, boya sórí, ẹ́ orí ìwé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò jẹ́ bo ṣe jẹ́.

Ṣé mo máa ń fi ìpara sára? Ìbéèrè eléyìí bọ́yá kí n ní bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́? Yes or no? Bẹ́ẹ̀kọ́, bẹ́ẹ̀ni so, kí n kọ́kọ́ ṣàlàyé bẹ́ẹ̀ni yẹn ná. So, tó bá jásí pé kí n nu ìpara, no àkọ́kọ́ tiẹ̀ ni pé kí n kọ́kọ́ mú, ẹ, àlàyé ìpara wá. Ìpara pé oríṣiríṣi o, àwọn ìpara kán wà tó jásí pé kí ni o wọ́n fi máa ń bó ara. Hmm, ó jásí pé kí n ni ẹni tó dúdú tó bá bẹ̀rẹ̀ sí ní lò wọ́n yóò ma pupa ni fò ò ẹ́n, ṣàdédé la máa ri pé ẹni tó dúdú, à, bàbá lágbájá tó dúdú tẹ́lẹ̀ àbí ìyá lágbájá tó dúdú tẹ́lẹ̀, àbí bọ̀dá lágbájá tó dúdú tẹ́lẹ̀, àbí, ẹn, àǹtí lágbájá tó dúdú tẹ́lẹ̀, ṣàdédé la kàn ri pé kí n ni, ó bẹ̀rẹ̀ sí ní pupa fò ò. Irú, irú àkóbá tó wá wà fún àwọn ìpara bẹ́ẹ̀ni pé kí n ni o ẹni tí ò bá lówó lọ́wọ́ láti lè já sí pé kí n ni kó máa maintain irú ìpara yẹn, yóò padà di pé kí n ni ara yẹn yóò padà worst ni, yóò padà worst ni, ara yẹn yóò máa já bútẹ́bútẹ́. Hmm, any small thing báyìí ẹ̀jẹ̀ ma ma bẹ̀rẹ̀ sí ní yọ ni, àbí kò yé yín báyẹn. So irú àwọn ìpara bẹ́ẹ̀ yẹn, kìí ṣàwọn ìpara kan eléyìí tí mo ti ẹ̀ lè lò, ẹ́, ṣé mo lè lò wọ́n? Rárá. Ṣé mo lè rà á? Rárá. Ṣé mo lè fún èèyàn kó lò? Rárá. Ṣé mo lè rà á fún èèyàn? Rárá. Torí pé kí n ni ìjàǹbá, àkóbá, eléyìí tí wọ́n máa ṣe fún àgọ́ ara èèyàn kì í ṣe kékeré. So on the other side, ìyẹn ní apá kejì, àwọn ìpara tó jásí pé kí n ni o, wọn ò ní, ẹ̀, àbúrú, wọn ò ní sùtá eléyìí tí wọ́n ma ń ṣe fún ara. Ójá sí pé kín ni o, tí èèyàn bá kàn ti fi wọ́n sára báyìí ara èèyàn á kàn ma jọ̀lọ̀, yóò kàn jẹ́ kí ara èèyàn kó smooth, yóò jẹ́ kára èèyàn kó jọ̀lọ̀. Kò ní jásí pé kí n ni o pupa tí mo pupa tẹ́lẹ̀ yóò wá tún jẹ́ ká ra mí wá tún pupa síi. Àbí kó já sí pé pupa tí mo pupa yóò wá tún wá sọ mí di dúdú, yóò kàn ṣe pé kí n ni yóò maintain colour mi. Ẹ̀n, kò yé bá yẹn. So, kò dẹ̀ ní ìpalára kankan eléyìí tí yóò ṣe fún àgọ́ ara èèyàn. So irú àwọn ìpara bẹ́ẹ̀ yẹn ń kọ́, ó jẹ́ nǹkan tí mo máa ń lò. Mo wá sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀, tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo fẹ́ dáhùn ìbéèrè mo sọ pé kí n ni o bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́ torí pé kí n ni mo sọ pé ṣé mo máa ń fi ìpara para, mo máa sọ pé rárá àti bẹ́ẹ̀ni. Tó bá jásí pé kí n ni o mi ò bá níbi tí mò ń lọ, hmm, fún bí àpẹẹrẹ bóyá weekend, ìyẹn ìparí ọ̀sẹ̀ tó jásí pé kí n ni mi ò kí ń ma ń ní ibì kankan tí mò ń lọ. So irú àsìkò náà ńkọ́ o. So miì kí ń ma ń lo ìpara torí pé kí n ni kò nílò kí n lòó, kò nílò kí n lòó torí pé kí n ni ilé náà ni mo kúkú wà kì í ṣe pé bóyá pé mo fẹ́ jáde, kì í se pé bóyá pé mo fẹ́ jáde. Ẹlẹ́ẹ̀kejì kí n sọ pé bẹ́ẹ̀ ni. Tó bá jásí pé kí n ni o, ẹ̀n, àwọn, ẹ, àárín ọ̀sẹ̀ bóyá Monday, ẹ́n, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday àwọn ọjọ́ iṣẹ́ yẹn tó jásí pé kí n ni èèyàn máa ń jáde. Òun náà ni pé kí n ni lẹ́yìn ìgbà téèyàn bá ti bu omi sára, téèyàn bá ti wẹ̀, téèyàn bá ti lo kàn-ǹkàn, ọṣe ǹkan-ǹkàn báyẹn, téèyàn bá ti wẹ̀, téèyàn bá ti nu ra, tómi bá ti gbẹ lára, so òun náà ni pé kí n ni, ìpara, màá rọra fi ìpara sára so that ara ńkọ́ o, yóò ba lè máa jọ̀lọ̀ dáadáa. Ko dẹ̀ má gbàgbé pé mo ti ṣàlàyé irú ìpara eléyìí tí mo ma ń lò. Ìpara eléyìí tí ó ṣe pé kí n ni kò kí máa ń, kò kí máa ń dá wàhálà sí èèyàn lára. Kò ní ní ìpara eléyìí tí ó ma ṣe fún ara. So òun náà ni tí nbá ti rọra wẹ̀ tán báyìí maa dẹ̀ rọra fi ìpara sára. Maa dẹ̀ jẹ́, màá make sure pé kí n ni o ara mí ṣe, ó, ó jọ̀lọ̀ dáadáa, ó jọ̀lọ̀ dáadáa. So tí nbá ti fi sára báyẹn èmi ń bá tèmi lọ nìyẹn, èmi ń bá tèmi lọ nìyẹn. Nínú ẹ̀ náà dẹ̀ ni pé kí n ni o èmi ò kí máa ń lo àwọn ìpara eléyìí tí ó ga ni lára. Eléyìí tó jásí pé kí n ni o, à, lẹ́yìn ìgbà tó bá wá tán àti wá tún rà míì yóò wá ma wá bí wàhálà sí inú èèyàn. Ìpara tó jásí pé kí n ni kò tiẹ̀ gani lára rárá ni, kó dà, kò tiẹ̀ bí wàhálà ńnú. Bóyá pẹ̀lú ẹgbẹ̀rún kan mo ti ra nǹkan tí mo fẹ́ rà, mo dẹ̀ ma lòó fún bóyá bí i oṣù mẹ́ta, oṣù mẹ́rin. Kò tiẹ̀ lè tó-- yóò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí èmí jẹ́ nìkan tí ò kí máa ń lo ìpara lọ títí báyẹn àbí kò yé báyẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ ní abala ìjẹ́ mo máa ń lo ìpara àbí mi kì í lòó. Mo ti dáhùn pé mi ò kí ń lòó tó bá jásí pé kí n ni o ó bá jẹ́, ẹ̀, ìparí ọ̀sẹ̀ tó jásí pé kí n ni mi ò ní lọ ibì kankan. Mo máa ń lòó tó bá jásí pé kí n ni, ẹ̀, láàárín àwọn, àti a bá ti wà nínú àwọn, ẹ̀, ọjọ́ yìí a bá wà nínú àwọn ọjọ́, àwọn ọjọ́ tó jásí pé kí n ni a máa ń fi ń ṣiṣẹ́. Ẹ̀n, àbí mo bá ní òde kan tí mo bá ń lọ. Mo tún sọ pé kí n ni o nírú àwọn àsìkò báyẹn mo máa ń lo ìpara. Mo dẹ̀ ṣàlàyé pé kí n ni o kì í ṣe gbogbo ìpara ni mo máa ń lò. Ìpara eléyìí tó bá jásí pé kí n ni yóò jẹ́ wàhálà, yóò bí wàhálà sí àgọ́ ara. Mo sọ pé mi ì kí máa ń lòó àbí bẹ́ẹ̀ kọ́ ni ìba ìpara eléyìí tí wọ́n fi máa ń bó ra. Mo sọ pé kín ni o, mi ò kí má a ń lòó, ìpara eléyìí tí mo ma ń lò ìpara tó jásí pé kín ni o, kò kí máa ń bí wàhálà sí àgọ́ ara wa kò tiẹ̀ kí ń, kò kí ń ní àkóbá kan tó ma ṣe fún ara. Fún bí àpẹẹrẹ Vaseline, mo máa ń lo Vaseline. Fún bí àpẹẹrẹ shea butter àbí kò yé báyẹn eléyìí tí, ẹ, amọ̀ sí òrí ní ọ̀dọ̀ ti wa ń bí báyìí. So kò jẹ́ bó ṣe jẹ́.

Níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? So kọ́kọ́rọ́ náà la mọ́ sí key? Nkan taa fi máa ń ṣí nǹkan. Nkan taa fi máa ń ṣí nǹkan. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ, wọ́n á sọ pé kíni o firigbọ̀n. Bi eyan se tóbi to, bi eyan se ni ige to, bi eyan se ni six packs to, ko si ilekun o. Kí ni ó máa ṣí lẹ́kùn? Kọ́kọ́rọ́ ni. Ó mean pé tí n bá tóbi, tí n bá ní fírì gbọ̀n, tí mo ṣe firi gbọ̀n, tí ó jásí pé kí ni o, mo wú, mo tóbi, mo máa ń gbé gym. Àti ẹni tó ṣé n pé kí ni, òun n ti ẹ̀ lẹ́gẹ́ lẹ́gẹ́ báyìí lórí. Àmo emi tí mo wá ní, tí mo fi rí gbọ̀n, tí mo ṣe gbogbo ẹ̀, tí mi ò bá ní kọ́kọ́rọ́, mi ò lè ṣí lẹ́kùn fá. Mi ò lè ṣí lẹ́kùn. Àmo ẹni tó se n pé kí ni, òun kan rora rí ní lẹ́gẹ́ lẹ́gẹ́ ti e amo o wá ní lẹ́kùn, òun máa ṣí lẹ́kùn. Nkan ti mo kan fẹ́ fàyo náà ni pé kí ni o, kọ́kọ́rọ́, ó jẹ́ ohun èlò eleyi tí a máa ń lò láti fi ṣí àwọn ilẹ̀kùn. Ó lè jẹ́ ilẹ̀kùn ilé, ó lè jẹ́ ilẹ̀kùn ibi iṣẹ́, ó lè jẹ́ ilẹ̀kùn kọ́kọ́rọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tó jásí pé kí ni o, a máa ń fi dè nǹkan. A máa ń fi dè nǹkan. So ẹni tí ó bá ní kọ́kọ́rọ́ kò lè ṣí nǹkan. Ẹni tí ó bá ní kọ́kọ́rọ́ òun ló máa lè ṣí nǹkan. So kò wá sí bí nǹkan náà bó ṣe lè tóbi tó, kò sí bí lẹ́kùn bó ṣe lè tóbi tó, kò sí bí lẹ́kùn bó ṣe lè kéré tó, kò sí nǹkan tí a fi lè ṣe lẹ́kùn. Kò dà kó jẹ́ pé irin one billion la bá lò. Ṣàrà ara ilẹ̀kùn, àbí ára mọ́tò náà ni. So kọ́kọ́rọ́ yẹ̀n kékeré báyìí náà ló máa ń ní. Kékéré báyìí náà ló máa rí. O jásí pe kini, eyan maa fi si nkan yen. So, kin wa padà sórí ìbéèrè, oun náà ni pe kini o, ibo ni mo maa n tọ́jú re si. Níbo ni o máa ń tọ́jú rẹ̀ sí? Bóyá nísinyìí mo ń lọ sí ibi iṣẹ́ àbí mo ń jáde lọ, emi nìkan dẹ ni mo wà nílé àbí kó ye báyen, màá sáa nílò láti ti ilẹ́kùn. So tí n bá ti ilẹ́kùn báyen, so mo lè fi kọ́kọ́rọ́ tó jásí pé tó, mo lè fi kọ́kọ́rọ́ sí ibi tó jásí pé kí ni o, èmi àtàwọn ará ilé àtijọ́ ṣe àdéhùn pé ibi báyìí la máa tọ́jú kọ́kọ́rọ́ sí. Se àlàyé mi yẹ e báyen, màá tọ́jú kọ́kọ́rọ́ sí ibi tó jásí pé kí ni o, ibi tí èmi àti àwọn ará ilé mi ti áti jọ ṣe àdéhùn pé a máa tọ́jú kọ́kọ́rọ́ sí. Àbí ibi tó jẹ́ pé kí ni o, àtijọ́ mọ̀ pé a máa ń tọ́jú kọ́kọ́rọ́ sí. Àbí kí ń wá àwọn alábàágbé, iyen àwọn neighbour. So màá pe àwọn ará ilé mi pé kí ni o, tẹ bá ti dé ilé, tẹ o bá ti rí kọ́kọ́rọ́, ẹ lọ bá bàbá lágbájá, ẹ lọ bá ìyá lágbájá. So màá fi sí wọn lọ́wọ́. So táwọn náà bá dètí wá dé láti ibi tí wọ́n bá lọ, wọ́n á lọ bá onítọ̀hún pé oyà, kọ́kọ́rọ́ tí ẹni báyìí báyìí fún wọn ni a fẹ́ gbà. Àbí kó ye yin báyìí, so ibẹ̀ náà ni a máa ń tọ́jú rẹ̀ sí. Nkan ti a fẹ́ fàyo níbẹ̀ náà ni pé kí ni o, méjì ni. Àkọ́kọ́ ni pé kí ni o, kí n tọ́jú rẹ̀ sí ibi tó jásí pé kí ni o, èmi àtàwọn ará ilé mi àtijọ́ ní àdéhùn pé ibi báyìí la máa tọ́jú kọ́kọ́rọ́ sí. Àbí kó tiẹ̀ já sí pé kí ni o, kí n lọ wá àwọn alábàágbé. Àwọn tó jásí pé kí ni o, a súnmọ́ ara wa. Àwọn tó jásí pé kí ni o, àtijọ́ máa ń ṣe. Àwọn alábàá ṣe. So mo lè lọ fún wọn ní kọ́kọ́rọ́ pé ẹ jọ́, tí ẹni báyìí tó bá ti. Máa fi ń ṣí ǹko o, ó máa ń tóbi, ó máa ń tóbi. Ó lé ǹko o, ó ṣe déédé pẹ̀lú oro. Eleyi táwọn bàbá wa máa ń sọ pé kí ni o, firi gbọ̀n ò sí lẹ́kùn. Fèrè gbọ̀n ò sí lẹ́kùn. Ẹni tó bá ní kọ́kọ́rọ́ òun ló máa ṣí lẹ́kùn. Kò jẹ́ bó ṣe jẹ́.

Kọ́kan eyàn má bàlẹ̀. Ìbéèrè náà ni pé, kí ni àwọn nǹkan tí mo máa ń ṣe àbí nǹkan tó jẹ pé ó lè ran eyàn lọ́wọ́, bóyá níbi ọ̀rọ̀ ni àbí níbi ìṣesí nígbà tí ọkan eyàn o bá bàlẹ̀. Àkọ́kọ́ náà ni pé kí ni ò, èèyàn tí ẹ gbúdọ̀ kọ́kọ́ gbá fọlọ́hun na. Èèyàn o gbúdọ̀ máa bínú àwọn èèyàn torí pé kí ni ò, eh, ó ṣe àṣeyọrí, ó ra, ó ra property, ó ra dúkìá kan, Ọlọ́run ṣòwò kan fún èèyàn wá n bínú e n pé ó ṣe máa jẹ oun. Kí ló dé tí ò lè jẹ oun? Kí ló dé, kí ló dé tó gbúdọ̀ fi jẹ iwò? Ìwọ kọ́ ló ń pìn now. Ọlọ́run oba ló ń pìn. So kí èèyàn tiẹ kọ́kọ́ gbójú kúrò, kí èèyàn máa gbọ́kan kùro níbi ọ̀rẹ́ eleyi tí Ọlọ́run bá ṣe fún àwọn èèyàn. Ẹ̀keji n bẹ̀ẹ̀ náà ni pé kí ni ò, kí èèyàn kan máa ma bínú àwọn èèyàn unnecessarily. Ẹ̀lomí kan wá, yóò kan máa bí nu èèyàn náà ni. Èèyàn tí ó ṣẹ̀, ko tí ẹ mọ bí tó wà ko ko kò rí tí ẹ ro. Kí èèyàn máa bínú iru àwọn èèyàn bẹ́ẹ̀. So irú nǹkan bẹ́yẹ̀n kọ́ o, yóò máa jẹ́ kí ọk an èèyàn kó má bàlẹ̀. Nínú e náà nipe kini o, ki eyan maa so àwọn eyan lowo lese kí èèyàn máa ṣá àwọn èèyàn lọ́wọ́ lẹ́sẹ̀. So irú eléyi n ko ò, òkun fà kan ni eléyi tí ó kí ń jẹ́ kí ọkan èèyàn ó bàlẹ̀. So kí wàá la lè ṣe? Kí wàá la lè ṣe nígbà tí èèyàn bá wà ní àwọn ipò báyìí, àwọn ipò tó já sí pé kí ni ò, èèyàn ti wá bàra ẹ̀ níbẹ̀, ọkan èèyàn o wá bàlẹ̀. Kí ni nǹkan tí eyan lè ṣe? Àkọ́kọ́ náà ni pé kí ni ò, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ, ohun náà ni pé kí ni ò, kò sí nǹkan tí àdúrà ṣe ti. So kí èèyàn jẹ́ enikan tí yóò kun fún àdúrà dáadáa. Kí èèyàn jẹ́ nǹkan tí ó kun fún kí ni ò, tí ó kun fún àdúrà dáadáa torí pé kí ni ò, tí ẹrù bá kan òkè, tó bá kan ìsàlẹ̀, ó ní ibi tá ń gbé sí. So iru matter bayi, àdúrà àkọ́kọ́ nínú àwọn ọ̀nà àbáyọ, eléyi tí èèyàn lè kọ́kọ́ ṣe niyen nígbà tí ọkan èèyàn o bá bàlẹ̀. Ẹ̀keji, ohun náà ni pé kí ni ò, kí èèyàn yẹ máa so àwọn èèyàn lọ́wọ́ lẹ́sẹ̀. Kí èèyàn yẹ máa ṣá àwọn èèyàn lọ́wọ́ lẹ́sẹ̀. Fi oníkáluku lẹ̀, jẹ́ ki won ṣe ìgbésí àyè ti won. Lokuu ìgbà to ba ti le jásí pe kini o, nkan ti won n se kii se nkan ti yóò padà koba iwo, kii se nkan ti o je pe kini o, yóò padà je ibalejo aburu fún eeyan àbí ko ye báyìí. Ẹni tó ń jalè níìsín, tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ olè ló ń jà, tó dẹ̀ mọ̀, ó mọ̀ dájú pé iṣẹ́ olè ló ń ṣe, irú èèyàn bẹ́yẹ̀n ko o. So a máa fọwọ́, a máa ṣọlowọ́, a máa ṣọ lẹ́sẹ̀ torí pé kí ni ò, yóò padà fi tiẹ̀, yóò padà fi kóba wa náà ni. Inú ẹ náà ni pé kí ni ò, kí èèyàn máa máa bínú àwọn èèyàn. Kí èèyàn ma máa bínú àwọn èèyàn. Nínú ẹ náà ni pé kí ni ò, kí èèyàn ní ìtẹ́lọ́rùn. Kí èèyàn gbà pé kí ni ò, nǹkan tí Ọlọ́run bá ṣe fún èèyàn, kò sí eyan kàn tó lè gbà lọ́wo èèyàn. Ǹǹkan tí Ọlọ́run o bá dẹ̀ ṣe fún èèyàn, kò sí èèyàn kan tí yóò bá sọ pé kí ni ò, ó fẹ́ lọ jagbà. Ní pé kí ni ò, èèyàn gbúdọ̀ gba tí tó, èèyàn gbúdọ̀ ní ìtẹ́lọ́rùn. Gẹ́gẹ́ bi àwọn oro eleyi ti àwọn eeyan ba n so àbí gẹ́gẹ́ bi oro eleyi ti ojise ọlọ́run kan to so oun náà ni pe kini o, ki eeyan ni ayo okan, ki eyan ni ìtẹ́lọ́rùn kì í ṣe pé bóyá kí dúkìá èèyàn kó pọ̀, kì í ṣe boya pé kí ni ò, kówo èèyàn kó pọ̀. Àmọ́ nǹkan tí a lè pè ní ìtẹ́lọ́rùn, ohun náà ni pé kí ni ò, kí èèyàn jẹ́ nǹkan tí a lè pè ní ọrọ̀ ìyẹn, kí pé kí èèyàn ní nǹkan tó pọ̀, ohun náà ni pé kí ni ò, kí èèyàn ní ìtẹríba ọkàn, kí èèyàn ní ayọ̀ ọkàn, kí èèyàn ní ìtẹ́lọ́rùn. So eléyi gangan gan, ohun la ń pè ní kí ni ò, ohun la ń pè ní ayọ̀ ọkàn. So tí ẹ̀ bá ti níbẹ̀, tí eyan bá dẹ̀ ti nígbàgbọ́ pé nkan tí Ọlọ́run o bá ṣe fún èèyàn, kò sí eyan kan tó lè ṣe. So èèyàn ò ní máa bínú èèyàn unnecessarily. So ẹka oun náà ni tí èèyàn bá gbogbọ̀ àwọn ọ̀nà àbáyọ eléyi tí mo kà sílẹ̀ yìí, tí èèyàn bá díń pé ọkan èèyàn o bàlẹ̀ náà ni, ọkan èèyàn ń ṣe hila hilo, hila hilo, hila hilo. Iyen ni pe kini o, eyan o tii ni peace of mind, ohun náà ni pe kini o, àwọn dókítà, ki eeyan to won lo. Ó lè jẹ́ pé nǹkan tó ń ṣe èèyàn boya ó ń show sign pé, àìsàn kan wà nínú ẹ̀yà ara èèyàn ni tó ń fa kí ọkan èèyàn o fi bàlẹ̀. So kí èèyàn tọ́ àwọn dókítà lọ. So wọ́n á sọ, wọ́n á check èèyàn, wọ́n á diagnose èèyàn. So wọ́n á rí nǹkan tó bá ń ṣe èèyàn, wọ́n á dẹ̀ fún eyan ni kí ni ò, wọ́n á fún eyan ni advice. Ó lè jẹ́ n pé advice ni èèyàn need àbí kí èèyàn ní dì boyá therapy àbí nǹkan kan báyen, àbí ògùn náà ni tó jà sí pé kí ni ò, èèyàn máa lò láti jà sí pé kí ni ò, kí èèyàn lè fi kó ara e kúrò níbi wàhálà eléyi tí ó bá kó ara rẹ̀ sí, àbí kó yé bá yẹn. So eléyi náà nì nkan tí mo lè sọ nípa pé kí ni ò, té ti ẹ̀yàn lè fi ran ara eyan lowo nígbà ti okan eyan o ba balẹ̀, àbí ko ye yin bayen, ko je bo se je.

O ní béèrè béèrè. Ó ní pé kíni, kí n sọ, kí n sọ fún wa nípa iṣẹ́ oko so máa kóko fi orin wọlé. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá nibi báyìí. Wọ́n sọ pé kí ni iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilẹ̀ wa. Ẹni tí ò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹni tí ò ṣiṣẹ́ yóò máa fọ́ ilé. Ko ye yin bayen nkan ti mo kan fe fayo náà ni pe kini iṣẹ́ oko gangan oun ni iṣẹ́ ile tiwa nibi báyìí síwájú kí ó tó di pé àwọn, olóyìnbó dé, tó wá ṣẹ̀ṣẹ̀ wá, tó wá mú ọ̀làjú bá ìlú wa. So ìpìlẹ̀ náà ni wípé kíni iṣẹ́ oko, iṣẹ́ ilẹ̀ wa ni o. A dẹ̀ kí n máa fi iṣẹ́ oko ṣeré. Torí wipé kí ni o, tí iṣẹ́ oko tó bá ti filé kúrò ní ilẹ̀ tí wá nibí báyìí, wáhalà ló máa dé o. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ṣe máa ń sọ náà dẹ̀ ni wípé kí ni o. Wọ́n ní pé kí ni o tí oúnjẹ tó bá ti kúrò ní, tó bá ti filé gangan náà ni oúnjẹ. Ẹni tó bá ti len rì oúnjẹ jẹ láàárọ̀ lọ́sàn lálẹ́, kò ní iṣẹ́ kankan mọ́ náà níyẹn. Kò ní iṣẹ́ kankan mọ́. Ó mean pé kíni ìru èèyàn bẹ́ẹ̀ nǹko o, óuń gbádùn náà ni. So wà ní pé kíni o nípa iṣẹ́ oko. Àkọ́kọ́ ní pé kíni o, ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ oko, ó gbọdọ̀ rí dájú pé kíni o, òun ní ilẹ̀. Ó gbọdọ̀ rí dájú pé kí ni o, òun ní ilẹ̀. Kí tẹ̀ tó lọ síbẹ̀, iṣẹ́ oko ọ̀nà méjì náà ni. Boya ẹni tó máa ń gbin nǹkan àbí ẹni tó máa ń da àwọn ẹran jẹ. Ẹni to maa n ri pe kini, ẹni to maa n gbin nkan àbí ẹni to maa da ẹran je kí wa padà sí ibere alaye eleyi tí mo ń ṣe. Ẹni tó báje pé kíni o, òun bá fẹ́ máa, òun bá fẹ́ máa gbin nǹkan náà ni àbí bó je pé ó fẹ́ máa da ẹran náà ni, ìru èèyàn bẹ́ẹ̀ nǹko, ó gbọdọ̀ ní ilẹ̀. O gbọdọ̀ ní ilẹ̀. Iru ilẹ̀ wo? Ilẹ̀ tó já sí wípé kíni o, ó ní ọ̀rá. Ilẹ̀ tó já sí wípé kí ni o, ó ní ọ̀rá. Iru ilẹ̀ bẹ́ẹ̀ nǹko o, kò tiẹ́ gbọdọ̀ jẹ́ ilẹ̀ eléyii to já sí wípé kí ni ìjọba ló ní. Tó bá jé n pé ìjọba ló bá ní ni, ìru èèyàn bẹ́ẹ̀ nǹko o, ó gbọdọ̀ gba àṣẹ lọ́dọ̀ àwọn ìjọba síwájú kí ó tó di n pé kíni o dáwọ́ iṣẹ́. Ó ṣe pé kíni o síwájú pe ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ oko, ó gbọdọ̀ jẹ́ eeyan kan tó bá ní, tó ní ìmọ̀, ìmọ̀ tó yè, nípa bí a ti ṣe ń ṣe ètò ọ̀gbìn. Ẹlẹ́ẹ̀kẹta nibẹ́ẹ̀ náà ni pé kíni o, kó rí dájú pé kíni o, àbò ó wà lórí ilẹ̀ eléyii to bá fẹ́ lò. Torí pé kíni o ní àwọn ẹranko abìjà àbí àwọn ẹranko eléyii to já sí wípé kíni o, won máa ń jí, ère oko, ó máa ń ji jẹ. Àbí àwọn eeyan náà, to jásí wípé kini, won maa ji ere oko je. Inú e náà ni wípé kíni o, ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ àgbẹ̀ àbí iṣẹ́ oko, ó gbọdọ̀ jẹ́ eeyan tó já sí wípé kí ni o yóò ní àkókò dáadáa, yóò ní time dáadáa láti já sí wípé kí ni o yóò máa ṣe supervision. Iyẹn ni wípé kíni o, àmójútó àwọn nǹkan tó bá gbin sínú oko. Àbí kóye wa báyen. So àkókò dè ni, àkókò tí èèyàn máa ń ṣe iṣẹ́ oko ó gbọdọ̀ dì. Torí àwọn, àwọn àkókò kan wà tó já sí wípé kíni o generally àgbẹ̀ àkókò òjò ló máa ń sò ṣiṣẹ́ jù. Àkókò tó já sí wípé kíni o oko, àkókò tó já sí wípé kíni o, òjò ó máa ń rọ̀ dáadáa. Irù àwọn àkókò báyen náà ni won máa ń sábà ṣiṣẹ́ jù. Òun náà dè tí wà ní pé kíni o, ìṣe oko ní ìsìn lóde òní ó bùkátá sí wípé kí ni kí èèyàn ní ìrànwọ́ dáadáa. Ó lè jẹ́ nípa bí owó, ó lè jẹ́ lọ́dọ̀ ìjọba náà ni. Torí pé kí ni nígbà tó jó o bá rọ̀, báwo ẹni tó ní oko, bá rọ̀ ṣe fẹ́ wet oko rẹ, báwo lo ṣe fẹ́ wet àwọn nǹkan tó gbin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó túmọ̀ sí pé kíni o, èèyàn gbọdọ̀ ní èèyàn tí yoó máa ràn án lọ́wọ́. Ó lè jẹ́ fún ara ẹ náà ló máa ń ran araẹ lọwo látara wípé kí ni o wulẹ̀ ní owó eléyii to lè lò láti lè fi ṣe àwọn nǹkan tó bá fẹ́. Torí àwọn oko mii náà wa, àwọn ètò ogbin mii náà wa toja si pe kini won a nílò ki eeyan lo fertilizer fún won fertiliser o dẹ́ kí n sowó kékeré. Ó túmọ̀ sí pé kíni o ẹni tí yóò fẹ́ gbin, yóò fẹ́ ṣe iṣẹ́ oko, ó gbọdọ̀ ní àwọn èròjà yen lọ́wọ́. Nínú e náà ni wípé kí ni o omi, ó gbọdọ̀ ṣe ètò omi sínú, oko rẹ̀ àbí síbi orí ilẹ̀ eléyii ti o bá fẹ́ gbin nǹkan sí. So eléyìí jẹ́ nǹkan tí mò lè sọ nípa iṣẹ́ oko bó ṣe wà ní ilẹ̀ tíwa nibí báyìí, kòjẹ́ bóṣe jẹ́.

Ìbéèrè náà ni pé sọ fún wá bí o ṣe ń ràn ìdílé lọ́wọ́ pẹ̀lú ọwo. Sọ òun náà ní pé kí ni ó ìrànwọ́. Nǹkan méjì na ló wà nínú ìbéèrè eléyìí, ìrànwọ́, ẹbí, owó, ìrànwọ́, ẹbí owó. Àkókò, ìrànwọ́, ohun na ni ká nípé bí helpu, ká nípé bí helpu, èkejì, ìdílé ìdílé ni àwọn olóyinbó ń pè ní fámílì, ìdílé ni àwọn olóyinbó ń pè ní kíni o, fámílì. A mo níbí báyìí, ó túnmọ̀ sí extended, extended fámílì, ó ti yẹ bá yẹn, ìyẹn nípé kinu, àwọn ẹbí eléyi tó ta yọ bàbá èyàn, ìyá èyàn àwọn ẹ̀gbọ́n àti àbúrò èyàn, ó mean pé, àwọn grandfather, àwọn uncles, àwọn aunties, àwọn eléyi ń ko o, wọ́n ti kò sí inú kí ni o, irú ìdílé eléyi ta ń sọ níbí báyìí, ẹ̀kẹta, ohun na ni kíni o, ohun na ni owó ó lè jẹ́, ó lè jẹ́ paper, ó dẹ̀ lè jẹ́ kíni o, ó lè jẹ́ nǹkan tó já sí kíni, èyàn lè sọ d'owo bóyá ẹni tó ní ẹ̀, ọkọ̀ ni sin, àkókò láti lè wá ṣe, láti ta àwọn ere ọkọ̀ yẹn ti tó, irú èyàn be, tó bá ta nǹkan ẹ, yó rí owó níbẹ̀ so, anything tó já sí pé kíni o, pé èyàn ní lọ́wọ́, tó dẹ̀ jásí pé ó lè di owó sọ irú nǹkan be yan na ńkọ́ o, a má ká sí, ohun na yó má wà ní under owó, sọ tí a bá kó mẹ́tẹ̀ta pọ̀ àkókò na ni wípé kíni o, ẹni tó bá fẹ́ ràn ìdílé lọ́wọ́ pẹ̀lú owó, ó gbọ́dọ̀ jẹ́ èyàn kan tó jásí pé kíni o, ohun fún ra ra ẹ, ó ní owó yẹn lọ́wọ́ torí pé kíni o, ẹnu ò ṣé o, ehn, ẹnu ò ṣe èkejì nbẹ̀ na ni pé kíni o, ẹni tó bá fẹ́ ràn ìdílé lọ́wọ́ pẹ̀lú owó, ó gbọ́dọ̀ jẹ́ èyàn kan tó jásí pé kíni o, yó ti, yó ti pinu pé whatever whatever ta wọ́n èyàn ò bá sọ, ehn, ohun fẹ́ ṣe tóhun torí ọlọ́run torí n pé ẹ lọ mi yó sọ̀rọ̀ n pé ẹ rí owó kékeré tó fi ká lè ó dẹ̀ ní jù be lọ, ìwọ má wo be, ẹ lọ mi ò lè sọ wípé ohun nìkan ló wà lọ́wọ́ ní ìdílé àwọn bóyá ó dẹ̀ ti lò arisiki wọn ni, ìwọ má wo be n ti ẹ, ìwọ kan má ṣe ti ẹ nítorí ọlọ́run, ẹ̀kẹta na ni pé kíni o, gbogbo nǹkan na kó lọ́wọ́, hun, gbogbo nǹkan na ká lọ́wọ́ ó kan lè mú èyàn kan nínú ìdílé àbí nínú ẹbí, ko dẹ̀ wo pé, o ya, ìwọ tẹ̀lé mi ká lọ, ìyẹn nípé kíni, ohun gan fún ra ra ẹ, wá fi ọ̀nà ma, wá fi ọ̀nà, wá fi mo torí wọ́n máa ń sọ̀rọ̀ kan pé kíni o, ehn, má fún mi ní ẹja mo, kọ́ mi bí wọ́n ṣe ń pa ẹja ó mean pé kíni o, ànfàní gbogbo gbọ́ fún ẹbí, ehn, fún ẹbí, àbí ká sọ wípé kíni o, fún ìdílé. Irú ẹ na ni pé kíni o ehn, nínú ẹ na ni pé kíni o, ẹbí ni hmn, ẹbí ni, a gbúdọ̀ jọ má wà pọ̀ ní, ìdílé, a gbúdọ̀ jọ má wà pọ̀ ni èyàn ò gbúdọ̀ jẹ́ èyàn kan tó jásí pé kíni o, yó wá jásí pé kíni o, yó ta ipako sí àwọn ìdílé rẹ̀, yó ṣe pé kíni o, ìbáṣepọ̀ wọn kò ní dá dán, kò ni dán mọ́rán, ehn, ẹbí ni sọ, àwa l'ebi, àwa gangan fún ra wa báyìí l'ebi, ehn, àwọn itoku na ẹbí jọ ni wa sọ, agbudo jo fi owó so wo pọ̀, látàrí ń pé kíni o, kí ẹbí na kò lè dàgbà s'oke, kò lè dàgbà s'oke, kín kan tí ẹ sa re mú wa ní kúkúrú bí èyàn tí ṣe lè ràn ẹbí lọ́wọ́ pẹ̀lú owó, mo sọ pé kí o, ẹni tí o bá fẹ́ ràn ẹbí pẹ̀lú owó, o gbúdọ̀ jẹ́ ẹni t ohun fún ra e tó ní owó lọ́wọ́, èkejì, o gbúdọ̀ jẹ́ èyàn kan tí o jẹ́ pé kíni o, yó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn o ṣe pé kíni o, yó ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn, ẹ̀kẹta, o gbúdọ̀ jẹ́ ẹni tó ṣe pé kíni o, ohun fún ra ra ẹ o ti pinu pé, gbogbo ǹkan tí àwọn èyàn ò bá lè má sọ nípa owó eleyi t ohun fún èyàn sọ, irú èyàn bẹ́ ńkọ́ o, yó má jẹ́ èyàn kan tó ṣe pé kíni o, yó má ṣe ìrànwọ́ yẹn titi-titi, inú e na nípé kíni o, tí eyan bá lè kó lára àwọn ẹbí, lára àwọn ìdílé èyàn tí eyan bá lè kó èyàn bí méjì, mẹ́ta, kí èyàn kó wọ́n bí àwọn na tí ń ṣe, bí wọ́n ṣe ń make owó, ehn, eleyi na ńkọ́ yó jẹ́ nǹkan tí yó wù lọ fún ẹbí na ní àpapọ̀ wọ́n sọ, eleyi jẹ́ nǹkan tí mo lè sọ nípa bí àti ṣe ń ràn ẹbí lọ́wọ́, pẹ̀lú owó.